Etí gbọ́ tí mo máa ń lò ni àwọn etí gbọ tí kò ní tó máa ń ní wáyà tí o lè lò mo phone mi. Àwọn etí gbọ yìí ni mo máa ń lò o sì máa ń jẹ́ kí n gbọ́ àwọn ǹkan tí ó dára púpọ̀ ní gbogbo ìgbà.